Nǹkan tí mo fẹ́ràn jù nínú yàrá mi òun ni TV mi, television mi pẹ̀lú dish tí mò ń lò. Torí òun ni mò fi ń gbọ́ ìròyìn ní gbogbo ìgbà. Tiná bá ti wà báyìí tí mo wà nílé, máa kan máa gbọ́ ìròyìn ni. Nǹkan tí mo fẹ́ràn jù niyẹ́n pẹ̀lú couch mi tí mo máa ń sùn.

Mi ò gba ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, mi ò gbàgbọ́. Rárá, ìgbàgbọ́ Kristẹ́nì ni èmi ń ṣe. Ìgbàgbọ́ Kristẹ́nì, ìgbàgbọ́ tó ń wàásù nípa Jésù, òun ni mo gbàgbọ́ ní tèmi. Mi ò kí ń ṣe ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Tí mo bá ti fẹ́ pàdé àwọn oníbàárà mi, mo máa ń múra sílẹ̀ fún wọn pẹ̀lú gbogbo nǹkan tuntun tí mo ní láti tà fún wọn. Bí mo ṣe máa market ẹ̀ fún wọn, àwọn advantage àti ra kinì yẹ̀n àti disadvantage ẹ̀. Bí-- nǹkan tó yẹ ki wón máa ṣe tí wọ́n bá fẹ́ lò ànd nǹkan tó, tí ò yẹ kó ń ṣe tí wọ́n bá fẹ́ lò. Gbogbo ẹ̀e pàtà ni màá ti ṣètò sílẹ̀ kí n tó bá wọn pàdé.

Bí mo ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá lé lé yìí, ìgbà mí ì mo máa n lọ sórí Íńtánẹ́ẹ̀tì, màá lọ ṣèwádìí lórí Íńtánẹ́ẹ̀tì, ìgbà míì lórí ChatGPT. Nǹkan ta fẹ́ ṣe yi ò báwọ là ṣẹ fẹ́, báwo là ló ṣe yẹ ká ṣe kó ṣe dáadáa. So Íńtánẹ́ẹ̀tì máa ń fún wa ní suggestion. Bí mo bá dẹ̀ tí rí suggestion tó dá, àwọn ẹ̀rọ tó dá, màá kọ́ kalẹ̀, màá apply ẹ̀ sí ibi iṣẹ́ titi wa. Bí mo ṣe máa ń ṣètò ẹ̀rọ tuntun nìyẹn níbi iṣẹ́.

Láti ìgbà tí a ti wọ inú ọdún yìí, mi ò tíì lọ sọ́jà rí. Mi ò lọ sọ́jà since this new year. Last year December ni mo ṣì lọ sọ́jà kẹ́yìn tí mo ra bàtà, tí mo ra polish àwọn nǹkan kan. Àti ìgbà yẹn, ìyàwó mi nìkan ló máa ń lọ sọ́jà. Nǹkan ibi tí èmi ti, ibi tí mo ti ń ra ǹkan is just lójú-- lórí street. Mo ti ń ra minor minor things tí mo need. Àmọ́ pé ká lọ sọ́jà, lọ́ má lọjà ká kí n lọ ra ǹkan. Since last year ni mo lọ sọ́jà gbẹ̀yìn.

Lóòótọ́, ibi tí mo fẹ́ràn lọ́jú òun ni church, ilé Olúwa, ilé, ilé, ilé ẹ̀sìn Olúwa. Ibi tí èmi fẹ́ràn láti máa lọ jù ní yen. Ojoojúmọ́, any day tí a bá ti sọ pé tọ̀, program wà ní church o, inú mi máa ń dùn. Mò ń like láti máa lọ síbi, sí church ju ibi iṣẹ́ lọ gan. Ọlọ́run.

Mo máa ń bínú nígbà tí mo bá wà n nu ọkọ̀ nígbà mí kí í ṣe gbogbo ìgbà. Especially tí mo bá ti wọ bus, tí bus iyẹn ń delay láti máa gbé àwọn passenger, á gbé passenger, á drop passenger, tí ó ti pas ti tí bus ò bá tì kún, ó máa dúró, ó máa delay wá ooo. Whether when going to work or when coming back home. So kí n tó débí iṣẹ́ or kí n tó délé, á ti rẹ̀ mí. Mi kì í like, mo máa ń bínú gan. Mo kò ma ní sùúrù ṣá ni.

Mo máa ń wojú àwòrán lójoojúmọ́ but mi ò lè kà oyè ìgbà tí mo máa ń wò, but mo máa ń wojú àwòrán for like at least six to seven times lójoojúmọ́. So, àwòrán tí mo bá ti like, mo máa ń wò dáadáa six to seven times a day at least.

Mo máa ń kọ ǹkan lórí ìntanẹ́ẹ̀tì dáadáa. So much. Orí ìntanẹ́ẹ̀tì òní the best place now to learn. Orí YouTube mo máa ń kọ àwọn tutorial kọ̀ọ̀kan, àwọn step guides to do a lot of things. Even things that has to do with my office work. Mo máa ń kọ́ wọn lórí ìntanẹ́ẹ̀tì. Mo tún ní ChatGPT tí mo install sórí system mi, mo máa fi ń kọ ǹkan. So gbogbo eléyìí ó ń ràn mí lọ́wọ́ láti máa ṣiṣẹ́ mi dáadáa.

Alarm ló máa ń jí mi ní òwúrọ̀. Aago márùn-ún ni alarm mi máa ń jí mi. Tí mo bá dẹ̀ ti jí ní òwúrọ̀, nǹkan tí màá kọ́kọ́ ṣe ni pé màá gbàdúrà. Tí mo bá ti gbàdúrà, màá wá jáde, màá lọ ṣe roadwork, màá jog fún bí fifteen to twenty minutes. Tí mo bá ti dé láti jogging, màá wá brush ẹnu mi. Tí mo bá ti brush ẹnu mi, màá wẹ̀. Tí mo bá ti wẹ̀, màá jẹun láàárọ̀. Bó jẹ́ bread and tea ni àbí noodles. Tí mo bá ti jẹ, màá máa lọ síbi iṣẹ́ bí mo ṣe ń ṣe nìyẹn láàárọ̀ àárọ̀.

Mo máa ń wọ ago ọwọ́. Mo ní ago ọwọ́ méjì, mo ní chain watch pẹ̀lú leather watch. Ago ọmọ, ago ọwọ́ méjì ni mo ní. Mo like a tí máa wọ ago ọwọ́. Bí mo bá ń lọ ibi iṣẹ́ tí mi ò bá wọ ago, dress mi ò tí pẹ́. Bí mo bá ń lọ sí church tí mi ò bá wọ ago, dress mi ò tí pẹ́. So mo like ago ọwọ́ dáadáa.

Mo máa ń ṣètọ́jú àwọn ọjà dáadáa, tí mi ò bá ṣètọ́jú àwọn ọjà, báwo ni àwọn oníbàárà mi ṣe fẹ́ bá mi rajà? Mo máa ń ṣètọ́jú àwọn ọjà dáadáa, gbogbo ọjà mi, gbogbo nǹkan tí mò ń tà, gbogbo nǹkan tí mo máa ń market, mo, mo máa ń tọ́jú wọn. Tí mo bá dẹ̀ ti tọ́jú wọn, àwọn oníbàárà, ó máa n attract àwọn customer. Ìdí tí mò fi ń tọ́jú àwọn ǹkan ọjà mi ni ẹ́.

Èmi ò kí ń wọ fìlà. Mi ò like àti máa wọ fìlà torí fìlà ò kí ń fit mi. Mo máa ń gẹrun mi, three step hairstyle ni mo máa ń cut. So tí mo bá ti gẹrun mi, mi ò kí ń like àti máa wọ fìlà. Mi kì wọ fìlà mi kì wọ spec kò kín fit mi that's why tí mi ò kí ń wọ̀.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ ǹkan tuntun níbi iṣẹ́, òun ni December 15, December 15 tá a lọ fún seminar. Òun ni mo kẹ́yìn kọ́ ǹkan tuntun níbi iṣẹ́. Ibi iṣẹ́ wa ló organize seminar yẹn. A dẹ̀ lọ fún just one day capacity building training níbi iṣẹ́ wa. Ìgbàyẹn ni mo kẹ́yìn kọ́ ǹkan tuntun. Ǹkan tí wọn dẹ̀ kọ́ wa ni how to manage our files, how to name our files, how to manage them, how to write memo, how to minute memo. Gbogbo ǹkan tí wọ́n kọ́ wa nìyẹn.

Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nàú. Ṣé ẹsẹ̀ ni mo fẹ́ fi máa kọ̀wé tẹ́lẹ̀ ni? Àbí orí ni wọn fi ń kọ̀wé? Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, pẹ̀lú pen mi, mo fi ń kọ̀wé. Kì í ṣe ẹsẹ̀, mi ò fẹ́ ẹsẹ̀ kọ̀wé rí. Ọwọ́ ni mo fi ń kọ̀wé.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní ọwọ́ àfikún dáadáa, mo máa ń ràn wọ́n lọ́wọ́. Gbogbo àwọn òṣìṣẹ́ mi, gbogbo àwọn tí wọ́n ta bá ń ṣiṣẹ́, mo máa ń ràn wọ́n lọ́wọ́, mo máa ń fún wọn ní ọwọ́ àfikún. Ìdí tí wọ́n fi fẹ́ràn mi nìyẹn níbi iṣẹ́. Ọjọ́ tí mi o bá wá ibi iṣẹ́ báyìí, wọ́n máa miss mi, so mo máa ń fún wọn ní ọwọ́ àfikún dáadáa níbi iṣẹ́.

Kò rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí o. Torí human beings are different. Àwọn kan wà very hard to control. So kò rọrùn fún mi. Àwọn ẹlẹ́yìí tó wà very, very humble, very simple, ìyẹn mo lè darí wọn jí. Àwọn ẹlẹ́yìí tó ń prove stubbornness tán, mi ò fẹ́ wàhálà pẹ̀lú anybody. Bí mo bá ṣà ti bá wọn sọ̀rọ̀, tí wọ́n bá ti gbà, wọ́n gbà ni yẹn, tí wọ́n ò bá gbà, màá fi wọ́n kalẹ̀. Nǹkan tí mo máa ń ṣe ni yẹn. Kò rọrùn rárá rárà.

Mo mọ bí a ti ń pẹja dáadáa, mo máa ń lọ sódò lọ pa ẹja ríver kan wà ní ẹ̀yìn ilé wa yìí tí mo máa ń lọ ibẹ nígbà mí but kí n ṣe gbogbo ìgbà. Mo máa ń lo hook, sink àti liner, ọ̀ùn ni mo fi ń pẹja. Ìgbà mìíràn tí a bá ti pé bí méjì ta máa ń lọ, mo máa ń lo net, mo máa ń pẹja. Ẹja tí mo bá sì pa, mi ò kí ń tà o mo máa ń jẹ ni.

Èmi máa ń gẹrun mi ni. I used to cut my hair. Mo máa gẹrun mi. Tí irun mi bá ti pé two weeks tí mo ti gẹ, màá lọ gé. Tí mo bá ti gẹ, tí mo bá ti gẹrun mi léni báyìí, after one week mo máa shave beards mi, then after two weeks, màá gẹrun mi again. Three step ni style irun tí mo máa ń gẹ. Ìgbà míín, mo máa ń gẹ two step. Tẹ́lẹ̀, punk ni mo máa ń gẹ àmọ́ mi ò gẹ punk mọ́ ń sín. Three step ni mo máa ń gẹ nisín tàbí two step.

Àṣà ìbílẹ̀ Yorùbá ni ẹbí mi máa ń ṣe. Àṣà ìbílẹ̀ Yorùbá, gbogbo àṣà tá a máa ń ṣe ní ọ̀dọ̀ wa òun ni pé ká máa dọ̀bálẹ̀, ká kí ẹni tó ju wa lọ. O-ọku-ọkùnrin máa dọ̀bálẹ̀, obìnrin máa kúnlẹ̀. Àwọn ọdún tá a máa ń ṣe òun ni ọdún iṣu tuntun, a máa ṣọdún iṣu tuntun, a dẹ̀ máa ṣọdún eégún, àwọn tó ń gbé masquerade ó máa jáde. Gbogbo nǹkan tá a máa ń ṣe ní sáàdì wa nìyẹn.

Mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí wọ́n ń jẹ tí mi ò kí ń jẹ, mi ò kí ń ko ounjẹ. Honestly, ní gbogbo ibi tí mo ti lọ, gbogbo oúnjẹ tí mo ti rí tí wọ́n ń jẹ, pàtá ni mo lè jẹ. Kò sí eleyìí tí mi ò lè jẹ, mii kì ń ko ounjẹ. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Mo máa ń like atí máa wo àwọn ìràwọ̀ especially tí n bá ti jáde lálẹ́ tí ò bá síná, ta bá jókòó síta ta ń gba tẹ́ẹ̀gùn, mo máa ń wo àwọn ìràwọ̀. O ti ẹ, o ti ẹ especially ìgbà tí mo wà ní kékeré. Ṣáá ni mo máa ń wo àwọn ìràwọ̀ kí, kí nǹkan máa rí bí Ọlọ́run ṣe dá gbogbo àwọn, àwọn nǹkan yẹn sí òfurufú.